Oríṣi ìrìn àjò ni mo ti lọ tí ó jẹ́ pé òbí tí ó ṣe é kó lọ. Ìrìn àjò náà tí mo lè rántí nígbà kan tí mo ní ọ̀rọ àjọṣọ pẹ̀lú èèyàn kan tí a sì ti yanju rẹ̀ tí ó sì ní kí n wá rí òun. Nígbà tí mo máa lọ tí mo máa de, wọ́n pe nọ́mbà mi titi nọ́mbà rẹ̀ o sì lọ. Ìrìn àjò náà ò sí dùn nítorí pé ìrìn àjò tó jìnnà ni.

Ọ̀nà tí àwọn ènìyàn máa ń gba láti bá ara wọn sọ̀rọ̀ ni ìgbá kan sẹ́yìn ní kíkọ lẹ́tà, torí pé kò sí ohun tó ń jẹ fúnnu nígbà náà. Ṣùgbọ́n oun gbogbo ti yàtọ̀ nsin. Ọ̀nà ti a le fba láti fi ba ara ẹni sọ̀rọ̀. A lè fi interneti bá ara ẹni sọ̀rọ̀, a lè bá ara ẹni sọ̀rọ̀ lórí fóònù.